Bẹ́ẹ̀ni, èmi ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ èyí tó ṣe pàtàkì fún ẹni tó bá ṣe wí pé ó ń gbé agbègbè àbí àdúgbò, àbí ìlú tí òtútù ti máa ń mú dáadáa. Àsìkò kan wà tí à ń pè ní àsìkò ọyẹ́ harmatan. Àsìkò yìí òtútù máa ń mú débi wí pé láti àárọ̀ láti àárọ̀ títí kódà kí òòrùn mú kankan kan nígbà mìí ọyẹ́ yìí ò sì tún máa fẹ́. Àmọ́ ní ọ̀pọ̀ ọgbà, ọwọ́ alẹ́ in ni ọyẹ́ yìí máa bẹ̀rẹ̀ tí yóò òtútù ó sì máa ń mú kankan kan títí tí yóò fi di alẹ́ tí tí tí ilẹ̀ ó fi mọ́ tí ó tún fi di ìjọ́ kejì ni ọyẹ́ yìí máa ń mú kankan kan. Kódà tí èèyàn ò bá ṣọ́ra, bí ó dàbí ìgbà tí ẹ jẹ́ pé inú yìnyín ni wọ́n gbé èèyàn sí, tí òtútù náà ò sì máa ń mú ìyàn lakọ̀ lakọ̀. Ẹni tí ó bá wá fẹ́ mójútó ara rẹ̀ tí ara rẹ̀ ò bá gba òtútù tí ó fẹ́ dáàbò bo ara rẹ̀, ó ní láti wá aṣọ èyí tí ó máa gba ọyẹ́ dúró tí ò ní jẹ́ kí atẹ́gùn kó máa wọ inú àgò ara rẹ̀. Yálà kò máa gba ìgbà ayà rẹ̀ wọlé tàbí kó máa gba ibòmíràn náà wọlé tí kò fẹ́. Aṣọ òtútù yìí i máa nipan Ti won máa ń fi òwú tàbí tapoli tàbí àwọn bí ọ̀rá tí atẹ́gùn òfin ni rí bí wọlé. Àwọn aṣọ òtútù mìíràn wà tó jẹ́ pé kì í wú ká káká. Kékère náà ni ó ri kódà kì í nípọn tó sì jẹ́ wí pé ì máa ń gba òtútù dáadáa.

Àrídájú pé ọjà tí èèyàn fẹ́ tà dára. O jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀, nítorí pé tí olùrajà tó bá wá ní ìgbà àkọ́kọ́, tí èèyàn ò ṣi sé dáadáa fún, tí èèyàn ò ta ǹkan gidi fún, kò ní wá mọ́ ngbà mìíràn. Èmi máa n rí dájú pé ọjà tí mo ra dára, látàrí pé màá kọ́kọ́ ṣe àyẹ̀wò rẹ̀. Tó bá jẹ́ ǹkan tí mò lè jẹ, màá jẹ ẹ́. Tó bá jẹ́ ètì mò lè lò, màá lò ó. Tí mò bá ti wá lò, ìgbà yìí ni n wàá mọ bí ọjà náà ṣe rí. Níwọ̀n ìgbà tí mo bá ti mọ bí ọjà náà ṣe rí, ni ó fún mi ní àrídájú wípé ọjà yìí, ọjà tó dára tí èèyàn lè gbé síta fún àwọn èèyàn mi láti rà ní. Lẹ́yìn iyùn mò lè fún ẹni tó bá súnmọ́ mi láti lò, láti yẹ̀wò pébọ̀ ni kíní yí ṣe rí. Àsìkò tí ó bá sì jẹ wípé ohun tí mò fẹ́ fún èèyàn, ohun tí mò fẹ́ tà fún èèyàn kìí ṣe ọjà àfojúrí àbí ọjà àmúlọ́wọ́, màá ṣe àwọn iṣẹ́ náà fún ẹni náà ní ọ̀nà tó jẹ́ wípé yóò fi lè padà wá. Màá ṣe é tí ó tẹ̀ lọ́rùn, tí ó dára bí ó ṣe tọ́ àbí bí ó ṣe yẹ. Lẹ́yì tí ó mú ẹni náà sọ pé ọ̀dọ̀ mi lò ń tún wá ní oyè ọjọ́ mìíràn.